Sọ fún wa nípa ẹranko tí ẹ ń tọ́ nílé. Ọ̀pọ̀lọpọ̀ ẹranko ni ènìyàn le tọ́ nílé, ṣùgbọ́n díẹ̀ nínú wọn ni àwọn òbí mi máa ń tọ́. Nítorí èmi, mi kò fi bẹ́ẹ̀, mi kò fi bẹ́ẹ̀ fẹ́ràn, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ẹranko. Ṣó lára àwọn ẹranko tí àwọn òbí mi máa ń tọ́ nílé ni ewúrẹ́, ewúrẹ́ jẹ́ ẹran.